Bẹ́ẹ̀ni, màá pàdé àfojúsùn títà mi, tí n bá fojúsùn pé tò bí mo ṣe fẹ́ ta jàní, mo màá n pàdé àwọn àfojúsùn yìí kí n gba àsìkò tí ó fojúsùn tó kò tó pé, màá n pàdé àwọn àfojúsùn dídà jà mi.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ìṣègùn òde, oun nàá ní ọ̀sẹ̀ tó lọ, oyún Ọjọ́rú ọ̀sẹ̀ tó lọ, òun ni ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ìṣègùn òde. Oṣẹ̀ tó lọ ní Ọjọ́rú ọ̀sẹ̀ tó lọ ni ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ìṣègùn òde.